Ẹn, ìgbà tí èmi ẹ kín lọ ilé oúnjẹ ni ìgbà tí ọba oúnjẹ ń lé, tóúnjẹ bá pọ̀ nílé so èmi ẹ kín lọ ilé oúnjẹ rara o. Ìgbà èmi ẹ kín lọ-- tóúnjẹ bá le pọ̀n lé, èmi ẹ lọ síta tí n lọ ra oúnjẹ kankan. Àfi ìgbà tí ó bá sún oúnjẹ ń lé mi àbí oúnjẹ tó wà nílé ti rí gá sú mi, oúnjẹ náà ti sú mi, ìgbà náà ni màá rónú pé ẹn, kí n jáde kí n lọ ra oúnjẹ ní ilé oúnjẹ. Àmọ́ tí oúnjẹ ilé ò bá ti sú mi tọọ̀, èmi ẹ kín jáde láti lọ ra oúnjẹ níbi kankan.

Àgogo mélòó ni èmi máa ń sùn? Máa, aago mẹ́wàá, aago mẹ́wàá. Tí mo bá ní kankan tí máa ń ṣẹ lóri fóònù mi àbí tí mo bá ní iṣẹ́ kankan tí máa ń ṣẹ lọ́wọ́ alẹ́, aago mẹ́wàá ni èmi máa ń sùn. Táa aago mẹ́wàá, táa aago mẹ́wàá bá le lù báyìí, mà má lọ sun ún. Aago mẹ́wàá ni èmi máa ń sùn tó ba dí lá'lẹ́.

Ehn, èmi kí n ṣe nǹkan, àn okay mò mọ̀ n jẹ oúnjẹ ni, àṣálẹ́, àh, kò sí nǹkan tí mò mọ̀ n ṣe ju tí n di fóònù mi lọ, tí n sì máa wo fíìmù, fíìmù láṣan mò mọ̀ n wò lásálẹ́, àti pé tí mò ba lo níṣẹ́ tí mò n ṣe lórí fóònù, ehn, nǹkan méjèèjì ni. Either tí n ṣi iṣẹ́ lórí fóònù mi àbí ti n wo fíìmù lórí fóònù, nǹkan lásán tí mò mọ̀ n ṣe lásálẹ́ ni. Lẹ́yìn méjèèjì, tó sì nǹkan mìíràn tí mò mọ̀ n ṣe.

Oúnjẹ tí emi fẹ́ràn jù ní ọ̀lẹ àti ẹ̀kọ. Oúnjẹ tí mo nífẹ̀ẹ́ jù ni irọ̀. Oúnjẹ tí mo fẹ́ràn jù ní ọ̀lẹ àti ẹ̀kọ. Mo fẹ́ràn áti máa jẹ da da.